Kí ni ó ń sọ fún—kí ni ó ń sọ fún ọmọdé tí kò fẹ́ sùn? Kí ni ó ń sọ fún ọmọdé tí kò fẹ́ sùn? Mo máa ń gba ọmọdé tí kò fẹ́ sùn ní ìmọ̀ràn nípa wípé ó dára kí ènìyàn máa sùn, torí oorun wà ní ara nǹkan tí ó ń jẹ́ kí ara ènìyàn máa jí pépé, tí ọmọ náà yóò sì lọ sùn. Ní ìtorí wípé àkókò ti ó yẹ kí ọmọ náà sùn titó.

Ṣe o mọ ibi ti a tin ṣe oúnjẹ. Bẹ́ẹ̀ni mo mọ ibi tí a ti ń ṣe oúnjẹ. Oríṣiríṣi ile oúnjẹ ni o wa ni agbègbè mi ilé oúnjẹ ìgbàlódé àti ti ilé oúnjẹ tí ó ti wà tipẹ́tipẹ́ kí àwọn ilé oúnjẹ ìgbàlódé tó de oríṣiríṣi ilé oúnjẹ náà sì ni wọn si n ta oúnjẹ tí ó dára tí àwọn ènìyàn sì máa ń wọ̀ sí ibẹ̀ yanturu.

Ta ni ó ń se oúnjẹ nílé yín? Ta ni ó ń se oúnjẹ nílé yín? Ìyàwó mi ni ó máa ń se oúnjẹ ní ilé wa. Ta ni ó ń se oúnjẹ nílé yín? Ìyàwó mi ni ó ń se oúnjẹ nílé wa tí èmi náà sì máa ń ràn lọ́wọ́ ní ẹ̀kọ̀kan tí mo bá wà ní agbègbè rẹ̀ láti ràn lọ́wọ́ ní òri oúnjẹ tí ò ń se náà kí ó le bá ronú.

Ṣàlàyé bí o ṣe ń lo àwòrán ilé. Ṣàlàyé bí o ṣe ń lo àwòrán ilé. Mo máa ń lo àwòrán ìle gára gára. Mo máa ń rí i dájú pé ǹkan kan kò ṣe àwò lé àwòrán ilé náà, mo sì máa ń rí i pé mo n tọ́jú rẹ̀. Tí idọti kankan àbí nǹkan kan kò ní yí àwòrán náà, ti yóò sì máa wà ní tóní tóní.

Ṣàlàyé bí a ṣe ń fọ aṣọ ní ilé. À ń fọ aṣọ ní ilé ní oríṣiríṣi ọ̀nà. Yálà kí a fi ọwọ́ fà á bí kí a kó sínú ẹ̀rọ tó ń fọ aṣọ. Ẹ̀rọ tó ń fọ aṣọ wà tí ó lè fọ aṣọ tí yóò sì gbé aṣọ náà fúnra rẹ̀ nínú ré. A sì lè fi ọwọ́ fọ aṣọ náà kí a lọ ká sí orí wáyà.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe ni ìsọmọ ní orúkọ. Ni ìlànà tí Mùsùlùmí, tí a ṣe máa ń sọ ọmọ ní orúkọ. Ní ọjọ́ kẹjọ—ọjọ́ kẹjọ tí a bá bí ọmọ náà, tí a ó sì pe àwọn àlùfáà ní oríṣiríṣi ìlú, láti wá bá wa sọ ọmọ náà lórúkọ.

Báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Àwọn ẹ̀rọ jẹ́ láti wí bí o ṣe mọ̀ ìgbà tí ó ń tẹ̀síwájú, ìgbà tí ó ń dúró. Mo maa mo pe iṣẹ́ ti de ni akoko ti mo ba gba ipe. Torí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi láti ọ̀jọ̀, àwọn oníbàárà tí ó bá fẹ́ gbé iṣẹ́ fún mi, báyìí ni mo ṣe máa mọ̀ àsìkò tí iṣẹ́ bá tó.

Sọ fún wa nípa oúnjẹ ojú ọ̀nà tí o fẹ́ràn. Sọ fún wa nípa oúnjẹ ojú ọ̀nà tí o fẹ́ràn. Oúnjẹ ojú ọ̀nà tí mo fẹ́ràn jù ni kí n máa jẹ ìpápánu kí n sì máa mú ẹlẹ́rìndòdò ṣi. Torí ó jẹ́ oúnjẹ kan tí ènìyàn le jẹ́ ní àárín ọ̀pọ̀ èèyàn, tí èèyàn si fi ní titi ẹ ni ẹlòmíràn. Ó jẹ́ oúnjẹ kan tí ó yára fúnni láti jẹ́, tí eyan sì ní má ìsẹ̀.

Ṣé owó tí ó ń gba dára tó? Ṣé owó tí ó ń gbà dára tó? Owó tí mò ń gbà kù diẹ kaato torí kò fi bẹ́ẹ̀ ka gbogbo ọ̀pọ̀lọpọ̀ nù. Bukatá tí mò ń gbé ní àkókò yìí ṣùgbọ́n mò ń lo owó náà ní ọ̀nà bí agbára mi ṣe ká láti fi yanjú àwọn bukatá tí owó náà gbé ní àkókò tí mo wáyi. Mò ń lo owó náà pẹ̀lú bí òye òrìí mi ṣe gbé kí n máa lò.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún ti mo fẹ́ràn ju ni àkókò ìgbà ti ọdún bá fẹ́ parí ti a mọsi bi oṣù méjì ti o parí ọdún. Àsìkò yìí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò máa kowo jáde láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ò ṣe láti ibẹ̀rẹ̀ ọdún, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò sì máa gbìyànjú àti ṣe ńkan tuntun.

Sọ fún wa nípa bí ọ̀rẹ́ ṣe ń yípadà pẹ̀lú ọdún. Sọ fún wa nípa bí ọ̀rẹ́ ṣe ń yípadà pẹ̀lú ọdún. Àwọn èrò jẹ́ láti gbe ẹni tí ó kú, ọ̀un tí ó yípadà bí ẹ ṣe ń bá ara yín sọ̀rọ̀. Ọ̀rẹ́ ń yípadà ní ọjọ́ ọdún torí pé ọjọ́ ọdún ni àwọn ènìyàn ń kú àti ẹni tí ènìyàn lérò àti ẹni tí ènìyàn ò lérò ni wọ́n fi ayé yìí ṣi lẹ̀.

Báwo ni o ṣe ń tọ́jú ìwẹ̀ àti ìwé-ẹ̀rí owó? Báwo ni o ṣe ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí owó? Mo máa ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí ọwọ dáradára sí ibi tí nǹkan kí nǹkan kò tíì ní yín jẹ àti ibi tí kò tíì ní sọnù, tí mo sì máa ń yẹ ibẹ̀ wò ní gbogbo ìgbà láti wo ipò tí àwọn ìwé náà bá wà kí n de tun mó àtúnṣe tí màá ṣe àwọn ìwé náà.

Ìgbà mélòó ni o máa ń wo ojú-aworan lójoojúmọ́? Ìgbà mélòó lo máa ń wo ojú ojúàwòrán lójoojúmọ́? Ìgbà mélòó ni o máa ń wo ojúàwòrán lójoojúmọ́? Mo máa ń wo ojúàwòrán ní ojoojúmọ́ ní àárọ̀ àti ọ̀sán. Ti mo bá ní àǹfààní ni láti wo ojúàwòrán ní ile tàbí ibi iṣẹ́ mi. Ẹ̀ mélòó ni o máa ń wo ojú ojúàwòrán ní ojoojúmọ́? Mo máa ń wo ní àárọ̀ àti ọ̀sán.

Ibo àti ìgbà wo ni o ti ni ìdákẹ́jẹ́ jù? Ibo àti ìgbà wo ni o ti ní ìdákẹ́jẹ́ jù? Ibi tí mo ti máa ń ní ìdákẹ́jẹ́ jù ni ìgbà tí mo bá wà nílé tí kò sì sí ẹnì kankan pẹ̀lú mi. Mo máa ńi ìdákẹ́jẹ́ ni àsìkò náà torí pé màá rọra wà pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti fi máa bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ ni orí ayélujára.

Kí ni àwọn ìdójúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Ọ̀kan lára àwọn ìdójúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ni ìpènijà tí àwọn oníbàárà máa ń fún wa ní orí iṣẹ́. Torí iṣẹ́ kii tètè te àwọn onibara wa lorun boro, ti ese ìjà okan lára aqon ipenija to ni agbára.

Lérò rẹ̀, kíló jẹ́ tí ó fi níra fún ènìyàn láti yí àṣà padà? Lérò rẹ̀, kíló jẹ́ tí ó fi níra fún ènìyàn láti yí àṣà padà? Onira fún ènìyàn láti yi asa padà nitoripe nti ènìyàn ti n se tipe tipe ko to dipe ènìyàn gbonju ni ìǹkan yìí sì jẹ́ ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń kópa nínú rẹ̀. Gbógbó ènìyàn ò le ṣi ní ìpinnu láti yí aṣa padà ní ẹ̀ẹ̀kan ṣoṣo.

Báwo ni o ṣe ń kojú òorùn gbigbona? Báwo ni o ṣe ń kojú òrùn gbígbóná? Máa ń kojú òrùn gbígbóná nípa mí máa ń ṣe iṣẹ́ ní abẹ́ ilé àti nípa mí máa ń rí pé mo rí ohun amú ara tútù nítosì, tí mo sì máa ń gbàdúrà kí iná ìjọba wà kí a lè bá rí gbogbo àwọn nǹkan tí yóò máa jẹ́ kí òru náà kó lọ jìnà.

Sọ fún wa nípa àdire àti aṣọ tí à ń kun. Àṣo àdirẹ́ jẹ́ iṣẹ́ kan tí ó gbajúgbajà ní ìlú ìbà òkè ògùn, ìbàràpá àti Ìsẹ́yìn. Ó jẹ́ iṣẹ́ ilé bàbá wọn tí wọ́n ti ń ṣe ní ayé àtijọ́ tí wọ́n sì ń ṣe àṣo náà láti fi rí ọwọ́ mu lọ́ sẹ̀nu. Wọ́n sì ń ta aṣọ náà ní oríṣiríṣi ọjà bíi ọjà Ojé, oríṣiríṣi ọjà ńlá ńlá.

Ènìyàn mélòó ni ó wà ní agbègbè rẹ mélòó, mélòó ni o sì mo ènìyàn tí ó wà ní agbègbè mi lé ní ẹgbẹ̀rún kan, tí àwọn tí mo sì mọ̀ nínú agbègbè náà kò ju bí ọgọ́rùn-ún ènìyàn lọ. Torí mi ò kí ń sábà gbé ilé, mo máa ń jáde lọ sí ìta láti lọ ṣe iṣẹ́. Kò jẹ́ kí ni ọ̀pọ̀lọpọ̀ láti mo èèyàn púpọ̀.

Sọ fún wa nípa ìrántí àkókò òjò. Sọ fún wa nípa ìranse àkókò òjò. Sọ fún wa nípa ìrántí àkókò òjò. Iranse àkókò òjò tí mo ń rántí ní àsìkò kan bí ọdún kan sẹ́yìn tí òjò rọ̀ ti òjò sì be igi kan ní orí. Nígbà tí mo wà ní kékeré, igi náà jẹ́ igi kan tí ó tóbi jù ní agbègbè mi.

Báwo ni ẹ̀ṣẹ̀ ń ṣe ọjọ́ ìbí? Ọjọ́ ìbí ní ayé àtijọ́ ṣe yàtọ̀ si ayé òde òní. A ṣe ọjọ́ ìbí ní ayé àtijọ́, wọn ò pe olórín, wọn ò dána, wọn ò ṣi iṣẹ́ àjọyọ̀. Ní ayé òde òní, wọn ò pe olórin, wọn ò ya àwòrán ní oríṣiríṣi ibi tí ó bá ya yi, wọn ó sì gbé oríṣiríṣi ẹ̀bùn fúnra wọn, wọn ó sì ṣe oríṣiríṣi àwòrán sí inú fẹ́rẹ́ mú.